Ṣé o máa ń lo ọ̀pá ìfámú́ra nígbà tí o bá ń mu ohun mímu? Bẹ́ẹ̀ni, ó ní ojú nǹkan tí mo máa ń mu, bẹ́ẹ̀ sì ni ó dálé lórí nǹkan tí mo bá ń mu. Òun ni mo fi máa ń lo ọ̀pá ìfámú́ra nígbà tí mo bá ń mu ohun mímu.